Àkókò tí mo ṣètò agogo ìjí mi sí, mo ṣètò láti máa jí ní agogo márùn-ún àbọ̀ ní ojoojúmọ́. Ìdí tí mo ṣe fi sí agogo márùn-ún àbọ̀ ni wípé àkókò yìí ni ó máa ń rọrùn fún mi láti ríi wípé mo jí kí èmi kí ó ba lè parí gbogbo iṣẹ́ ilé tí ó yẹ kí a ṣe. Eléyìí tí màá ṣe, tí aya máa ṣe, tí àwọn ọmọ máa ṣe kó tó di àkókò tí wọn oníkálukú á lọ sí ọ̀nà tirẹ̀, ẹni tí yóò lọ sí ibi iṣẹ́ tàbí ẹni tí yóò lọ sí ilé ìwé. Ìdí nìyí tí mo ṣe máa ń jí ní agogo márùn-ún àbọ̀. Èmi ni ẹni àkọ́kọ́ tí ókọ́kọ́ máa ń jí. Nítorí náà mo ṣètò láti máa jí ní agogo márùn-ún àbọ̀. Tí mo bá sì tí jí, màá jí aya mi láti lọ ṣètò ìdáná. Màá jí àwọn ọmọ láti ṣe àwọn iṣẹ́ ilé wọn ní òòjọ́. Lẹ́yìn èyí, èmi náà máa jáde lọ sí ìdí ọkọ̀ láti lọ fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ eléyìí tí gbogbo wa tí a ó jọ gbé jáde ní òòjọ́. Mo ṣètò láti máa jí ní agogo márùn-ún àbọ̀ ojoojúmọ́. Àyàfi ọjọ́ Sátidé àti ọjọ́ ìsinmi tí ó gbé yín ọ̀sẹ̀ nìkan ni èmi kì í tẹ̀lé agogo márùn-ún àbọ̀ ní jíjí mi.

Bóyá mo tilẹ̀ máa ń gba àwọn ímeèlì àìwúlò, bẹ́ẹ̀ni, mo máa ń gba ímeèlì àìwúlò. Mo tilẹ̀ lè sọ wípé gbogbo ènìyàn tí ó bá ti ní ohun tí a mọ̀ sí ímeèlì ni ó máa ń sábà gba ímeèlì àìwúlò nítorí ìdí èyí kò yọ èmi náà sílẹ̀ lára àwọn tó máa ń gba ímeèlì àìwúlò. Mo tilẹ̀ ń gbìyànjú gan láti máa kọ ìwé sí àwọn tó ń ṣe àkóso ímeèlì kí wọ́n wo ohun tí wọ́n lè ṣe síi nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ímeèlì àìwúlò yìí wọ́n máa ń ṣe ènìyàn lọ́kàn tàbí kí wọ́n máa gbé ènìyàn ní ọkàn sókè. Ní ìgbà mìíràn, ènìyàn máa ń retí àwọn ímeèlì eléyìí tí bóyá láti ibi iṣẹ́ kan tàbí láti fi gba ìròyìn lórí ohun kan tí ó ń retí. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá ti rí ìran tó bá ti rí ìrètí wípé ímeèlì ti wọlé, irú ẹni bẹ́ẹ̀ a ti fi ọkàn si wípé ímeèlì eléyìí tí ó ń retí òun ló ti dé. Ṣùgbọ́n nígbà tí ó bá wá sí àpò ìwé náà wò ni yóò ríi wípé àwọn ìwé àìwúlò òun ni ó pọ̀ jù níbẹ̀. Ní ìgbà mìíràn lójúmọ́ tí mo bá gba ímeèlì ní ìgbà ogún, a lè rí bí i márùn ún sí mẹ́fà tí yóò jẹ́ ímeèlì àìwúlò nínú wọn. Mà á rọ àwọn tí ó ń ṣe àkóso ilé iṣẹ́ yìí kí wọ́n wo ohun tí wọ́n lè ṣe, kí wọ́n wo ọ̀nà tí wọ́n lè dáàbò bo àwọn àpò ìgbà ìwé àwọn ènìyàn láti ríi wípé ímeèlì eléyìí tí kò wúlò yìí kì í yé wọlé sí ọ̀dọ̀ wọn láti má máa gbé wọn ní ẹ̀mí gbóná ju bó ti yẹ lọ.

Ibi tí mo fẹ́ lọ fún ìsinmi eléyìí tí ó ń bọ̀. Mo ti pinnu ní àkókò yìí wípé èmi kò lọ sí ìlú òkèèrè kankan fún ìsinmi eléyìí tí mò ń wò níwájú mi yìí. Ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé láti bí ọdún bí mẹ́jọ sẹ́yìn, nì ṣe ni mo máa ń tẹ kọ̀ lẹ́tì tí màá gbé ọkọ̀ òfurufú láti lọ yẹ àwọn orílẹ̀ èdè wò, láti lọ wo àwọn àlùmọ́nì wọn, láti lọ wo àṣà àti ìṣe wọn káàkiri. Eléyìí a máa ná ni lówó púpọ̀. Ní ìgbà mìíràn ènìyàn máa ń rí àwọn ìdojúkọ loríṣiríṣi. Èyí ló mú kí n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí nípa ti orílẹ̀ èdè mi. Ǹjẹ́ ibi tí ènìyàn ti lè gbafẹ́, tí ó ti lè lo ìsinmi rẹ̀ tilẹ̀ wà tí ènìyàn kò sì ní, ní ìbànújẹ́ wípé òun kò kọjá lọ sí òkè òkun. Àkókò yìí ni mo ṣe alábàápàdé ibìkan ní ìlú Èkó, ní ìpínlẹ̀ Èkó tí a pè ní Badagìrì. Níbi tí àwọn ohun ìṣẹ̀mbáyé tó ṣodo sí. Àwọn nǹkan bí ibi ilé alájà méjì àkọ́kọ́, eleyi tí a kọ́ ní orílẹ̀ èdè Nàìjíríà, kànga àkọ́kọ́, eléyi tí àkọ́kọ́ gbé ní orílẹ̀ èdè Nàìjíríà àti àwọn ilé onírànrán tí ó ń fi àwọn oun tó ti ṣẹlẹ̀ sí Nàìjíríà ní àtijọ́. Gẹ́gẹ́ bí ibi tí a máa ń kó àwọn ẹrú pamọ́ sí ní ìgbà àtijọ́ kó tó di wípé àwọn òyìnbó yóò kó wọn lọ sí òkè òkun láti lọ tà wọ́n àti àwọn nǹkan mìíràn, mìíràn tó tún dára bẹ́ẹ̀. Ìlú náà jẹ́ ìlú tí omi yí káàkiri. Nítorí ìdí èyí, àwọn oríṣiríṣi ọkọ̀ ojú omi ló wà níbẹ̀ fún ìgbafẹ́. Àwọn ilé wọn gan tilẹ̀ rẹwà púpọ̀. Wọ́n sì jẹ́ ibi tó máa ń fúnni ní ìtura. Nítorí ìdí èyí, mo ti pinnu wípé ní ìlú Badagìrì ní orílẹ̀ èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Èkó ni mo ti fẹ́ lo ìsinmi mi tó ń bọ̀.

Oye àkókò tí àkókò oúnjẹ ọ̀sán mi, ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gbà. Ibi iṣẹ́ wa fún wa ní ààyè láti lo wákàtí kan fún ìsinmi oúnjẹ ọ̀sán. Nítorí ìdí èyí, mo máa ń lo ó kéré jù ogójì sí àádọ́ta ìṣẹ́jú ní ìgbà gbogbo tí mo bá ti lọ fún ìsinmi oúnjẹ ọ̀sán. Ìdí tí mo ṣe máa ń lò tó bẹ́ẹ̀ ni wípé ibi tí mo ti lọ máa ń jẹun tàbí tí mo ti máa ń rejú ní ọ̀sán ó naṣẹ̀ níwọ̀nba sí ibi iṣẹ́ mi. Èmi kì í sì fẹ́ràn láti gbé ọkọ̀ lọ, nítorí pé mo tún máa ń lo àkókò náà láti fi ṣe bí eré ìdárayá. Nítorí ìdí èyí, mo máa ń rin ẹsẹ̀ lọ sí ọ̀nà jíjìn yìí láti lọ jẹun tàbí láti lọ ṣeré. Ó máa ń gbà mí ní ìṣẹ́jú mẹ́wàá láti lọ, a sì gbà mí ní ìṣẹ́jú mẹ́wàá láti padà. Nítorí ìdí èyí, gbogbo àkókò tí mo ní láti fi jẹun tàbí láti fi rejú kì í sábà ju ìṣẹ́jú ogún tàbí ọgbọ̀n ìṣẹ́jú lọ. Mo máa ń lọ láàárín wákàtí kan yìí, màá lọ, màá sì padà kí wákàtí náà tó pé. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí èmi kì í fẹ́ tàpá sí òfin ibi iṣẹ́. Níwọ̀n ìgbà tí wọ́n sì ti fún wa ní wákàtí kan láti lò, mo máa ń rí dájú wípé gbogbo ohun tí mo bá fẹ́ ṣe ní àkókò ìsinmi oúnjẹ yìí kò kọjá àádọ́ta ìṣẹ́jú lọ. Nítorí ìdí èyí, mo lè sọ gbogbo ẹnu sọ wípé gbogbo ohun tí mo máa ń lò fún ìsinmi oúnjẹ ọ̀sán mi kì í kọjá àádọ́ta ìṣẹ́jú eléyìí tí ó dín ní wákàtí kan.

Àkókò wo ni mo fẹ́ràn jù nínú ọjọ́? Mo lè fi gbogbo ẹnu sọ wípé àkókò àsálẹ́, òun ni mo fẹ́ràn jù nínú ọjọ́. Ìdí ni wípé àkókò òwúrọ̀, ó jẹ́ àkókò tí ènìyàn máa ń ṣe kòókòó janjan, tí ènìyàn máa ń sáré káàkiri, máa ń sáré òkè lọ sí ìsàlẹ̀ láti ríi wípé òun ṣe àwọn nǹkan tó bá yẹ kó ń ṣe ní òwúrọ̀ kó tó di pé ó fi ilé sílẹ̀ lọ sí ibi iṣẹ́ tàbí ibi kíbi tó bá ní láti lọ. Àkókò ọ̀sán tún ni eléyìí ènìyàn á wà ní ẹnu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sì ni ó jẹ́ ohun tí ó máa ń gba ni lomi púpọ̀ tàbí ohun tí ó máa ń mú kí ènìyàn kó máa làágùn tàbí kí ènìyàn kó máa ṣe làálàá. Ṣùgbọ́n àkókò àsálẹ́ yìí ó jẹ́ àkókò tí oníkálukú yóò padà wálé láti ẹnu iṣẹ́, mo tilẹ̀ lè pè é ní àkókò ìsinmi. Àkókò àsálẹ́ ó jẹ́ àkókò tí gbogbo ẹbí yóò padà péjú lẹ́yìn ìgbà tí oníkálukú bá ti jí níbo ojí òjìji mìíràn tí wọ́n ti lọ ní òwúrọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan, àwọn ohun tí bàbá fẹ́ bèrè lọ́wọ́ ọmọ kì í ráàyè rẹ̀ ní òwúrọ̀ tàbí tó fẹ́ ṣe ìwádìí nípa ti ẹbí kì í ààyè kì í sí. Ṣùgbọ́n ní àsálẹ́ yìí ni ààyè máa ń wà tí ìdílé máa ń jókòó gẹ́gẹ́ bí ẹbí. Nítorí ìdí èyí, tó bá ní ohunkóhun tí bàbá tàbí ìyá fẹ́ ṣe ìwádìí tàbí tí wọ́n fẹ́ bá ara wọn sọ, àkókò tí a máa ń lò láti sọ ni yìí. Àkókò àsálẹ́ yìí tún jẹ́ àkókò tí ènìyàn máa ń rí láti fi sinmi kúrò nínú làálàá tó ti ń ṣe láti òwúrọ̀. Ó tún jẹ́ àkókò tí ènìyàn yóò sùn. Àkókò tí ènìyàn bá sì sùn, yóò ní àǹfààní láti gba gbogbo okun eléyìí tí ó ti lò ní ọjọ́ náà láti gbà padà. Nítorí ìdí èyí, mo fẹ́ràn àkókò àsálẹ́ púpọ̀

Bóyá mo tilẹ̀ mọ̀ bí a tí ń se oúnjẹ, bẹ́ẹ̀ ni mo mọ oúnjẹ sì lọ́pọ̀lọpọ̀. Kò tilẹ̀ fẹ́ sì irú oúnjẹ ilẹ̀ wa, oúnjẹ abínibí ilẹ̀ mi tí èmi kò mọ̀ nípa rẹ̀ bí a ti ń ṣe. Mo mọ̀ nípa oúnjẹ sísè nípasẹ̀ wípé èmi kì í rojú, mo sì jẹ́ ẹnìkan tí ó máa ń tẹ̀lé ìyá mi ní kékeré láti ṣe àwọn iṣẹ́ ilé. Lẹ́yìn ìgbà tí mo tú kúrò lábẹ́ òbí tán, mo tún dá gbé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí n tó di ẹni tó ní ìdílé tèmi. Ni gbogbo àkókò tí mò ń dá gbé yìí, mo gbìyànjú láti má lọ sí ilé ìtura tàbí ilé oúnjẹ kankan láti lọ máa fi owó ra oúnjẹ. Àkókò yìí fúnra lára mi ni mo máa ń da iná oúnjẹ tí mo bá fẹ́ jẹ. Nípasẹ̀ ìdí èyí, mo ní ìmọ̀ tó kún nípa oríṣìíríṣìí àwọn oúnjẹ. Ṣé bí a ti ń se ìrẹsì eléyìí tí a pè ní jọ̀lọ́ọ̀fù ni, tàbí bí a ti ń se oríṣìíríṣìí ẹ̀wà, bóyá a tilẹ̀ fẹ́ fi ẹ̀wà se ohun tí a pè ní àkàrà ni tàbí a fẹ́ fi ṣe eléyìí tí a pè ní mọ́ímọ́í, kò sí eléyìí tí mi ò lè fi ẹ̀wà dá lára nínú wọn. Bẹ́ẹ̀ sì ni oríṣìíríṣìí ọbẹ̀, ọbẹ̀ ẹ̀fọ́, ilá, ewédú, pàápàá jùlọ ọbẹ̀ ata gan, kò sí àrà tí mi ò lè fi wọ́n dá. Mo tún jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa jẹ oúnjẹ gidi, àwọn oúnjẹ tó máa ń sara lóore, oúnjẹ tí kì í ṣe àkóbá fún ara. Nítorí ìdí èyí, mo mú ní ọ̀kúkúndùn láti máa se oúnjẹ tí ó dára àbí láti kí n tilẹ̀ sọ pé láti kọ́ nípa bí a ti ń se oúnjẹ tí ó dára, àwọn oúnjẹ afúnilókun, àwọn oúnjẹ asaralóore. Mo mọ̀ nípa oúnjẹ sísè lọ́pọ̀lọpọ̀, kò sí irú oúnjẹ náà tí èmi kò lè sè.

Bí mo ti máa ń kojú àsìkò ìparí iṣẹ́. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ lè sọ wípé kò sí ìyàtọ̀ nínú àkókò tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ àti àkókò tí iṣẹ́ fẹ́ parí ní ìrọ̀lẹ́ láti máa lọlé. Ènìyàn tí ó bá jẹ́ oníròjú tàbí tí ó fẹ́ràn láti máa fi ìmẹ́lẹ́ ṣe iṣẹ́ nìkan ni yóò máa wo ojú ago wípé àkókò òtítọ́ láti lọ sí ilé. Nípasẹ̀ ìdí èyí, bóyá àwọn iṣẹ́ mìíràn yanjú nírú àkókò yìí tí kò ní fẹ́ ṣe àwọn iṣẹ́ bẹ́ẹ̀, èmi kò fẹ́ràn irú àṣà yìí rárá. Bí mo ti máa ń ṣe iṣẹ́ ní ìgbà tí mo bá dé ẹnu iṣẹ́ ní òwúrọ̀, bẹ́ẹ̀ ni mo ti máa ń ṣe títí tí iṣẹ́ náà yóò fọ parí. Èmi kò tilẹ̀ rí àkókò ìparí iṣẹ́ bí àkókò kan tí ó yàtọ̀ tàbí bóyá àkókò kan tí ó ń mú ìsinmi bọ̀. Lóòtítọ́, mo mọ̀ wípé àkókò ìparí iṣẹ́, ó jẹ́ àkókò tí ènìyàn máa ń gbójú sókè wò wípé láìpẹ́jọjọ, gbogbo ohun tí ọpọlọ ti ń ṣiṣẹ́ fún láti òwúrọ̀, ọpọlọ yóò tilẹ̀ ní àkókò láti sinmi. Lóòtítọ́ ni, ṣùgbọ́n bákan náà tí iṣẹ́ bá yọjú nínú àkókò yìí, bóyá ó jẹ́ ara iṣẹ́ tí mo ti ń ṣe tẹ́lẹ̀ ni tàbí iṣẹ́ tuntun ló tilẹ̀ yọjú nínú àkókò yìí, mo máa ń fi ayọ̀ gba irú iṣẹ́ bẹ́ẹ̀ láti ṣe bí ẹni wípé mo ṣẹ̀ṣẹ̀ dé ẹnu iṣẹ́ ni. Nítorí wípé ènìyàn gbọdọ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú ìwúrí. Eléyìí gan lọ máa ń jẹ́ kí iṣẹ́ kí ó yá tí ó sì máa ń jẹ́ kí iṣẹ́ náà yóò lójútù. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mo jẹ́ ẹnìkan tí ó máa ń wò wípé àkókò yìí iṣẹ́ ti fẹ́ parí, eléyìí máa ń fa ìrẹ̀wẹ̀sì tí ó lè má jẹ́ kí ìwúrí kó wá tàbí kí ènìyàn kó ní àṣeyọrí gan lórí irú iṣẹ́ tí ó bá yọjú nírú àkókò yìí. Nítorí ìdí èyí, àkókò ìparí iṣẹ́, mo máa ń wò gẹ́gẹ́ bí wípé ẹnu iṣẹ́ náà ni mo wà ni, kò sí ìyàtọ̀. Ẹ̀mi kì í fi kọ, èmi kì í kọ iṣẹ́ sílẹ̀ ní àkókò yìí. Kò sí iṣẹ́ tó bá yọjú ṣíṣe ni.